Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán t'olohun bá ni kí n rí ìsùn. Sugbọn kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń rí ìsùn, bó tilẹ̀ jẹ́ wípé mo fẹ́ràn láti máa gbìyànjú láti sùn ní ọ̀sán. Orun ọ̀sán jẹ́ ọ̀run tí ó dára púpọ̀ tí ó sì máa ń bí àlàáfíà sí àgọ́ ara ẹni. So fún ìdi eleyi, mo fẹ́ràn láti máa sùn wọn ọ̀sán.